Mo ma n ṣe ètò àwọn ímélì mi sọ́tọ̀tọ̀. Ètò ṣe pàtàkì, n ó kó wọn sí fọ́dà ọ̀tọ̀. Ètò nílò kí n dáa síi ní kíákíá, wọn kò sí fodà ọ̀tọ̀. Èyí to sì jẹ àwọn ìpolówó látọ̀dọ̀ àwọn tí mo mọ̀ rí, hún kó wọn sí fodà ọ̀tọ̀. Bí wọn bá ṣe ṣe pàtàkì sí, ní mo sì máa n kó wọn sí fodà ọ̀tọ̀tọ̀ tó dá wọn tètè dá ètò ṣe kókó lóhun.